Bẹ́ẹ̀ni mo ma ń mu àwọn èrò lera díẹ̀díẹ̀. Àwọn èrò lera mì tí mo máa ń mu ni paracetamol tí ara bá ń ro mi, or kọ̀rí bá ń fọ́ mi. Àwọn èrò lera tí mo máa ń mu ni. Sùgbọ́n mi ò ní àwọn èrò ilera tẹ́ẹ́ pé mo máa ń mu, tó jẹ́ pé mo ni láti máa mu dédé ọ̀ lójoojúmọ́. Tórí pé ara mi ṣe dáadáa, ó ṣe pẹ́pẹ́. Àwọn èrò ilera tí ó wà n ta ń sìn yìí tí ò bá ṣọ́rá, èèyàn lè má lò ó lójoojúmọ́ tó jẹ́ pé èèyàn lè fílẹ̀ tó wà tẹ́lè èèyàn lọ. So ìdí èyí ni. Gẹ́ mi ò jẹ́ ni gbogbo nǹkan tó fànfà kí èrò lera máa dà, ẹẹ lera ń dà mí láàmú, so ara mi ṣe pẹ́pẹ́.

Kò sí ọgbọ́n tí ènìyàn lè dá láti fi gba yìnyìn ju, ju pé kó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe lọ. Kò sọ́ ọgbọ́n tí ènìyàn lè fi gba yìnyìn nílẹ̀ yìí. Yìnyìn jẹ́ níyìí tí ènìyàn bá ṣe ẹ̀ dédé títẹ́ ṣe ẹ̀ dáadáa tàbí kó ṣe iṣẹ́ ẹ ju ibi tí ó rán lọ. Tí mo bá ṣe iṣẹ́ mi ju ibi tí ó rán mi lọ bí i pé kí mo parí iṣẹ́ ẹ dáadáa ó dán dáadáa, ẹhen mo máa gba yìnyìn bẹ́ẹ̀. Ṣùgbọ́n yìnyìn ìgbà mí ò ní ṣe máa ń jẹ́ ẹ́ dẹ́ kó máa wù n ènìyàn lórí. Tí yìnyìn bá yẹ ti wọ́n ènìyàn lórí, wàhálà ni ó máa ń dálẹ̀. So ẹni bá n ṣe iṣẹ́ kó gbọ́dọ̀ ṣọ́ra pé kí èyí máa wọ̀ lórí jù, ṣùgbọ́n tí wọ́n bá ti wọ̀ lórí jù wàhálà ni. Ẹ̀ni tí yìnyìn bá yẹ ti wọ̀ lórí jù iṣẹ́ kí iṣẹ́ ló ọmọ máa ṣe, so tí ó ṣe rí nìyẹn.

Tí bá fẹ́ ṣíṣẹ́ ìdúnàádúrà pẹ̀lú oníbàárà mi, ó ní ọgbọ́n tí mo máa ṣe ń ṣe, tí bá fẹ́ ṣe ìdúnàádúrà tí yóò bá pe iye kan fún mi. Àwọ̀ kó bá pé ó pe ní twenty thousand, màá kọ́kọ́ dá a sọ́nà méjì. Tí ó bá ti dá a sọ́nà méjì, yóò wálẹ̀. Tó bá dẹ̀ tí wá lẹ̀, màá yẹ́ ti wá, màá wá wo ojú ẹ wò, màá wo táyé ẹ ṣéṣe, màá ṣẹ̀ wá máa fi kun díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀ torí pé àwọn oníbàárà mi wà. Wọn kò kí èèyàn, èèyàn, èèyàn, èèyàn sanwó nù tó máa fi lọ sí, tó máa fi di ẹdun ààrin ilẹ̀. So ọgbọ́n ló gbà. Tí bá dẹ̀ fẹ́ ṣe ìdúnàádúrà, màá farabalẹ̀ ṣé ni. Màá ti kọ́kọ́ lọ wádì iye tí wọ́n ń tà ní ìbò mi, ní ìgboro, ló ń tà á ní orí íńtánẹ́ẹ̀tì, títí tó di pé mo bẹ̀ síi ná ọjà yẹn. So dá, so àti bá ti ná ọjà yẹn, kò ní sí pé mo máa, mo máa cheat iye ẹni tí mo fẹ́ rajà lọ́wẹ̀. Ó gbọ́dọ̀ balance.

Gbogbo oṣù, ọ̀r tí n bá gbowó lọ́do oníbará mi lórí iṣẹ́ tí mo ṣe fún wọn. Má a ń gbìyànjú pé nǹkan tí màá kọ́kọ́ ṣe ni pé màá wá díẹ̀ nínú rẹ̀ tí mo máa fi pamọ́. Mo lè fi pamọ́ sí báǹkì mi, ọ̀r kí n fi pamọ́ sí ọ̀dọ̀ ìyàwó mi. Mo dúpẹ́ pé ìyàwó mi kì í, kò ṣe onínànúnà tó máa n ná owó mi. So mo ṣe máa ń fowó pamọ́ nìyẹn, màá pín sọ́nà méjì, màá fi díẹ̀ pamọ́, màá fi díẹ̀ pamọ́ fún ọ̀dọ̀ ìyàwó mi náà. Màá wá ṣètò gbogbo gbèsè ọ́, gbogbo ìnáwó tí mo fẹ́ ṣe. Màá gbẹ́kalẹ̀, màá máa ṣe díẹ̀ díẹ̀. Mi ò ní ṣe gbogbo ẹ lẹ́ẹ̀kan náà nítorí pé tí n bá fi gbogbo owó ọwọ́ mi ṣe ìnáwó lẹ́ẹ̀kan náà, tó bá di pé nǹkan mi ò wá lójijì, mi ò ní lè lówó láti fi ṣe. So mo ṣe máa ń ṣe díẹ̀ díẹ̀ nìyẹn, díẹ̀ díẹ̀. Elẹ́yi tí ó bá ṣe kókó ni màá kọ́kọ́ yanjú. Ẹ̀hàn mí wá lẹ́ẹ̀ tọ́ sì máa wà níbẹ̀. Màá ya awon yẹn, má máa wà níbẹ̀, á máa wà níbẹ̀ títí, títí, títí, títí, títí tó wá fi yanjú ẹ̀. Ti mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ̀, ó ní orúkọ tí àwọn ọ̀rẹ́ mi máa ń pè mi, ó ní orúkọ tí ìyàwó mi máa ń pè mi, ó dẹ̀ ní orúkọ tí àwọn òbí mi máa ń pè mi, ṣùgbọ́n àwọn òbí mi lè máa pè mi ní orúkọ ìnagijẹ̀ oríṣìíríṣìí. Ṣùgbọ́n ìyàwó mi ní orúkọ tiẹ̀, ó máa ń pè mí ní sweet talk. Òdi àwọn ọ̀rẹ́ mi jẹ́ ní, wọ́n ní orúkọ oríṣìíríṣìí, só ìyẹn ò dúró jú kan. Then àwọn tí mo bá bá ṣiṣẹ́ pẹ̀lú oníbàárà mi ló máa le to- ló máa ń sọ orúkọ tó ń pè mí, nǹkan tó bá fi mọ̀ mi ni wọ́n máa fi ń pè mí. Nígbà tí wọ́n ṣe Ice project ní ìlú òkè, ìgbà yẹn ni àwọn èèyàn máa ń pè mí ní ice, ice, ice. Ǹkan tó àwọn kan fi ń pè mí lórúkọ nìyẹn. Àwọn tí mo jẹ bá pàdé lórí iṣẹ́ ilé, wọ́n pè mí ní ẹ́ orúkọ Michael ilé, ilé, ilé. So tó ṣe rí nìyẹn, nǹkan tó jẹ́ màá ní orúkọ oríṣìíríṣìí, orúkọ oríṣìíríṣìí tí àwọn èèyàn ń pè mí nìyẹn.

Iṣẹ́ tí mo ń ṣe ó pé lọ́na méjì. Àwọn iṣẹ́ kan wà tí mo máa ń ṣe n lé, ìyẹn mo ń dá sé fùnrà mi ni. Àwọn iṣẹ́ kan dẹ́ wa tí mo máa ń lọ sí ibi iṣẹ́. Nte ba ìṣẹ́jú mélòó tó máa gbá mi lọ sí ibi iṣẹ́, ó máa pé wákàtí méjì sí ẹyọkan, àsìkò tó máa gbá mi lọ sí ibi iṣẹ́ nìyẹn. Ṣùgbọ́n mi kì í sábà lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ torí pé owó mọ́tò pọ̀. Èèyàn jẹ́ gbọ̀dọ̀ máa ń tọ́jú owó ní àkókò tí èèyàn wà yìí. So tó ṣe rí nìyẹn, mo ní gbogbo ìgbà ilé mo máa ń wà ṣiṣẹ́. Ẹ̀ẹ̀koọ̀kan tí n bá máa lọ ibi iṣẹ́, ibi iṣẹ́ mi wà ní ọ̀nà ìyànà pàjá, so ibẹ̀yẹ̀n mo máa ń gba ibẹ̀yẹn lọ. Boje boje máa gbá mi ní wákàtí mẹ́wàá, àmì wákàtí kan sí wákàtí méjì ti máa gbemi dé ibẹ̀

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tó wà lórí tẹlifísàn. Àwọn ètò tí mo máa ń wo o pọ̀ lọpọ̀lọpọ̀ ṣùgbọ́n mà á sọ nipá eyọ̀kan ninu rẹ̀ nítorí àkókò. Eléyi ti mo máa ń wo òun ni Jennifer. Ẹni, ẹnitoun yen ó gbé ebo, but ebo rẹ̀ ó dàbí ebo ọmọ abúlé ni, so ó ma ma ọ̀sọ́. O dẹ máa ń pa mí lẹ́rin gan nítorí pé ètò yẹn ó, ó, ó, ó máa ń tan ìmọ́lẹ̀ sí ti áwọn èèyàn ṣe ń rí àwọn èèyàn. Mo fẹ́ràn ètò yẹn lọ́pọ̀lọpọ̀. Fúnkẹ́ Akíndélé lórúkọ ẹni tí ó ṣe, ẹ́ n, ètò yẹn lórí tẹlifísàn. So ó won n pè ní Jennifer's Diary. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀kọ̀kan. Ó ní, nítorí pé àwọn podcast yẹn ń gba mi. Wọ́n máa ń tan ìmọ́lẹ̀ si àwọn ǹkan tí ìjọba ò fẹ́ máa jẹ́ kí àwọn ènìyàn gbọ́. Màmá mi wà, mo máa gbọ́ podcast nípa Donald Trump, mo lè gbọ́ podcast nípa President Ahmed Bola Tinubu. Àwọn podcast yẹn máa ń tan ìmọ́lẹ̀ sí àwọn ǹkan kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Kì í ṣe pé wọ́n ń try láti máa sọ̀rọ̀ tí ó dà pa wọ́n rára o. Ṣùgbọ́n wọ́n ń tọ̀ ọ láti máa tan ìmọ́lẹ̀ sí àwọn ǹkan tí ìjọba ń fojú fò ọ, or ìjọba ò rí, àwọn ǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn. Mo máa ń gbọ́ wọn dáadáa torí podcast. Ó dẹ́, ó dẹ́, ó dẹ́ máa ń dájẹ́ pé tí èèyàn bá ti gbọ́ báyìí, ọpọlọ eyan á ṣí. Eléi tí mo gbọ́ gbẹ̀yìn ni eléi tí wọ́n sọ̀rọ̀ lórí tax nílẹ̀ wa yìí, nílẹ̀ tá a wà. Àwọn tax yẹn, wọn jẹ́ ká mọ ọ̀nà tí a máa gba láti san tax wa, ọ̀nà tí a máa gba láti kọjá, láti nǹkan ta lè ṣe, owó ta lè yọ́, owó ta le yọ́ nínú tax.

Tí mo bá fẹ́ gẹ́tì ohun èlò tí mo fún nǹkan tí bá fẹ́ ṣe, mo ní ọ̀níbára tí wọ́n wà ní létòlétò lórí ọ̀rọ̀ báyìí. So kí ó tó di pé mo gẹ́tì ohun èlò, nǹkan kan wo lórí íńtánẹ́ẹ̀tì kí n wo iye tó ń tà á bẹ́ẹ̀. Màá tún wo ní orí tẹlifíṣàn tó bá pẹ̀lú rẹ̀, màá wo iye tó ń tà a. Mo lè pè wọ́n lórí fóònù kí n mọ iye tan ń tà a. Kí ó tó di pé mo lọ sí ọjà láti lọ ra ohun èlò. Nítorí pé ohun èlò tí eeyan máa rà, eeyan ò lè máa torí pé ò ń wá owó kó máa ra ohun èlò tí kò dá àbí pé nítorí pé eeyan ń wá owó kó máa gba ohun èlò tí ó wọ́n jù. So méjeejì ni ó gbọ́dọ̀ bá ara wọn mu. Eléyi to je pé kò fi bẹ́ẹ̀ wọ́n, bẹ́ẹ̀ dẹ́ ni ó máa ṣiṣẹ́ tó yẹ kó ṣe tó máa dùro dáadáa bí mo ṣe máa ń wo ara won niyen.

Ibi tó wù mí lọ fún ìsinmi ni France. France ni ìlú tó wù mí lọ láti ṣe ìsinmi torí pé mo fẹ́ràn láti máa su Franse ní ohun ìjìnlẹ̀ ọ̀rọ̀ nínú èdè wọn. Mo fẹ́ràn wọn dẹ̀ ibi tó tún wá wùmí kílọ. Òun ni ìlú èbó tan n pè ní Amẹ́ríkà. Odo ọ̀yàn tí máa ń polówó ẹ̀ dáadáa, tọ máa ń ṣe bẹ́ pé ẹni tó bá lọ sí ìlú yẹn, ó ti dé òpin ayé. Mo fẹ́ lọ wo bí òpin ayé lówa ń bẹ, àbí òpin ayé kọ́ ló wà nbẹ̀. Then ibí tó dẹ̀ tó wà wù mí kí n lọ, ibi mẹ́ta náà ni. Mi kí n lọ sí Qatar or Saudi Arabia, kí n lọ wo tí ìlú yẹn ṣe rí. Ó ṣe kókó n torí pé ìgbà mí wà tíyàn bá jáde, o ní ẹni tí ò jáde ló máa ń ní oko bàbá rẹ̀ ló tóbi jù. Ẹni tí bá jáde a rí gbogbo ẹ̀ dáadáa, a wà wò pé bẹ́ẹ̀ní bẹ́ẹ̀ni. Ah pé tó bá padà wá sí ìlú wa yí, a wà mọ̀ tí wọ́n ṣe ń gbé ayé ní lohun, yàtọ̀ sí ibi báyí.

Iru ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù oni bi o se ri, àwọn tí mo fẹ́ràn jù ni àwọn bàtà tí mo lè bọ́ ta ní ìrọ̀rùn ju àwọn bàtà tí màá wọ̀ tó máa fún gbogbo ẹsẹ̀ mi lọ tí ò ní jẹ́ kí ẹ̀jẹ̀ máa kọjá lára mi dáadáa àbí tó máa jẹ́ kí pàjá pàjá má mú mi. Gbogbo n kan tó máa ń jẹ́ kí pàjá pàjá má mú èèyàn o n lo n se máa n ṣe tó máa ń dá èèyàn lára tó jẹ́ pé ara èèyàn a má a má a sá na So òun ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù ni àwọn tí máa wọ̀ dáadáa tí a ṣi ẹsẹ̀ mi lẹ̀. Although won ni bi eyan ba wọ́ bá ti eyan ba wo bàtà ìbọ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹsẹ̀ ẹyan lè tóbi. Ṣùgbọ́n ó sì bẹ́, ó sì dáa ju kí n wọ ìbọ̀sẹ̀ tẹ́ pé ó kò da fún ẹ̀mí mi.

Mo ti lọ sí òde rí, àwon òde tí mo lọ ni òde patí ìnáwó, ìnáwó òkú, ìnáwó ìyàwó. Mo ti lọ sóde rí dáadáa, à ǹgbà mí wá ti bá lọ sóde báyìí, mo rántí ń gbà kan, ìgbà kan yẹn ó ti pẹ́ gan, tí a bá fẹ́ lọ sóde báyìí, a máa di nylon bag sínú aṣọ. A wà lọ síbẹ̀ nítorí pé tí wọ́n bá ti fún wa lóúnjẹ báyìí, a ó rọ́ sínú nylon bag láti jẹ. Ṣùgbọ́n ǹgbà tí a dàgbà díẹ̀ tí a ti gbọ́n, à wulẹ̀ máa gbé nylon bag yìí, tí a bá ti lọ, nkan tán bá ti fún wa, a jẹ, tí a bá ti jẹ, a n padà lọ ilé wa nù. Ṣùgbọ́n ó máa ń da tí èèyàn bá lọ sóde àbí tí ẹ bá fẹ́ ṣe ìnáwó bẹ́ẹ̀yẹn pé pé kó gbìyànjú pé kí àwon èèyàn gba ẹ̀bùn tán máa gbé lọlé. Ẹ̀bùn, ó lè jẹ́ ẹ̀bùn oúnjẹ, ó lè jẹ́ ẹ̀bùn bí biro or nkankan bẹ́ẹ̀yẹn, ó máa ń jẹ́ kí patí yẹn máa ní òkìkí dáadáa.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi ni kọ̀npútà àti Íńtánẹ́ẹ̀tì tí mò ń lò fún iṣẹ́ mi. Àwọn ohun èlò yẹn ó ṣe kókó nítorí pé orí ẹ rẹ̀ ni mo máa ti ń ṣe ìdúnàádúrà, orí rẹ̀ mo ti máa ń ṣe gbogbo ǹkan tí èlò ta ní fún iṣẹ́ wa. Orí, orí rẹ̀ mo ti máa ń ṣe. Ṣùgbọ́n tí n bà ní ohun èlò yẹn lọ́wọ́, mi ò lè ṣe kankan nítorí pé mi ò ní lè gẹ́tì ohun kankan tí mo fẹ́ rà, ẹ, ibi tí máa ti lọ wò látọ̀dọ̀ oníbàárà mi àti oníbàárà lọ́nà jíjìn ó máa ń le fún mi láti rí.

Ẹhn, nípa àwọn iṣẹ́ ìgbọ̀n-ìgbọ̀nsẹ̀ tí mò ń lò oríṣìíríṣìí lọ wà. Àwọn isẹ́ ìgbọ̀nsẹ̀ mi wà tí mò ń lò tó yẹ pé, pay as you go ni, sanwó tó ṣe ń lọ. Imí dẹ́ wà to ẹ́ pé tí bá ń lò wọ́n, tí bá padà wá, màá wá gba, màá wá sanwó fún wọn. Kì í ṣe pé màá sanwó fún wọn ní ẹ̀ẹ̀kan náà, màá sanwó fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ ọ́, kí màá sanwó fún wọn ní díẹ̀ẹ́díẹ̀ẹ́. Nítorí pé ìgbà mìí wà tí a bá bá àwọn oníbàárà ṣiṣẹ́, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wa ó máa ń wà lóríṣiríṣi tó jẹ́ pé a lè sanwó lẹ́ẹ̀kan náà. Wọ́n lè máa sanwó fún wa lẹ́ẹ̀kan náà, àwọn kan sanwó fún wa díẹ̀ẹ́díẹ̀ẹ́. So àwọn tí a bá ń bá ṣiṣẹ́, a máa gbìyànjú pé iye tó bá fún wa láti fi bẹ̀rẹ̀ isẹ́ yẹn la máa pín, lọ́ máa sọ iru eleyi ta máa ṣe. Bí ya amáa sanwó yẹn lẹ́ẹ̀kan náà àbí ká máa ṣe díẹ̀ẹ́díẹ̀ẹ́.

Àwọn ẹ́rọ ayára bí àṣá tí mò ń lò, àwọn fóònù tí mò ń lò àti àwọn ǹkan bẹ́ẹ̀ni tí mò ń lò, tí bá bẹ́ẹ̀ yanjú wọn mo máa ń san owó ni. Owó tí mo máa ń san, tí bá ti san owó sórí rẹ̀ ló máa ń ṣiṣẹ́. Mi ò kí ń like máa jẹ àrùn ìlórí ọ̀rọ̀ àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn, torí pé tí ọ bá gba àrùn ìlórí ǹkan bẹ́ẹ̀ yẹn, bá dà síkò láti san owó, ó máa níyan lára. So mo máa ń gbìyànjú pé gbogbo owó tí mo fẹ́ san, ó ti máa wà lórí ẹ. Tí bá ti pé tí ó ò bá ṣorí lórí ẹ kò ní lọ. So bẹ́ẹ̀ yẹn mi ò ní jẹ gbèsè tó è kí n jẹ sí ọrùn mi.

Nǹkan mímu protein mo máa ń mu. Àwọn bíi soya beans, ẹ̀wà ebó tó máa ń fi ṣe ẹ̀ nǹkan mímu. Kíni yẹ́n máa ń dùn lọ́pọ̀lọpọ̀ tí n bá mú wọn. Tí n bá mú bayii, inú mi máa ń dùn ni. Then mo máa n mu awon mí tọ́ jẹ pé wọ́n fi ǹkan mí ṣe. Àwọn soya beans, ẹ́ lẹ́ tí mo tẹ tun wá fẹ́ràn jù ni eléyìí tó ń pè ní yoghurt tó wọ́n fi midumidu màlúù ṣe. Mo máa ń mú dáadáa. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ẹkọkan tó bá rẹra tí mi ò bá lè jẹun láàárọ̀ kùtùkùtù tí bá ti mú ara mi á bá le. Ara mi a dẹ̀ mọ̀ pé yes mo ti jẹ ọ̀n-ǹkan protein sára ju kí ebi máa pa mí lọ. Ebi ò ní pa mí dáadáa, màá jẹ́ rọra máa ṣiṣẹ́ mi lọ wọ́rọ́wọ́rọ́. Màá jẹ́ tun wá fẹ́lẹ́ ńlẹ̀

Bẹ́ẹ̀ni mo máa ń kọ́ ǹkan oríṣiríṣi lórí Íńtánẹ́ẹ̀tì. Nkań tì ẹ́ wà láìpẹ́ tí mo ń kọ́, ó wà lórí àkọ́ ilé ilé ìwé Udemy lórí Íńtánẹ́ẹ̀tì. To je pé tí ènìyàn bá lọ bẹ oríṣiríṣi ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà níbẹ̀, eeyan o sanwóo ṣe wọ́n. O mí tún wà óriṣiriṣi bọ̀tí Udemy yẹn n òun mo ń lò tí mo ma kọ́ ǹkan tó yẹ kin kọ́'nbẹ̀ bíi pé mo lè kọ́ nípa Management, mo lè kọ́ nípa Business oríṣiríṣi ọ̀rọ̀ ọ̀rọ̀ wà níbẹ̀ tí mo máa farabalẹ̀ kọ́. Bẹ́ẹ̀ jẹ́ ni mo máa ń lọ sórí YouTube n bá ti kọ́ àwọn ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. So lórí Íńtánẹ́ẹ̀tì ẹ̀kọ́ oríṣiríṣi mo máa ń kọ́. Ìgbà mí dẹ́ wà nínú kí ènìyàn máa wo àwọn apanilẹ́rìn, àwọn ọ̀rọ̀ mí wà tí ẹ máa kọ́'nbẹ̀ tí ẹ máa ní, àh ọ̀rọ̀ ọgbọ́n ni o kí ènìyàn máa mú lò ó wà níbẹ̀.

Tó bá n sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ mi, gbogbo ǹkan tí mo bá n ṣe máa ń mek sure pé ìdáná dúrà tó wà láàrin èmi àti ẹni tí a dán ṣiṣẹ́ ó dán yàn kéékèè. Máa ń gbìyànjú pé gbogbo ǹkan ta bá ṣe kò ní kéré sí ǹkan ta kọ́, ta dẹ̀ jọ jókòó ṣe. Mo máa jẹ̀ ń gbìyànjú pé gbogbokan tí mo bá ṣe, ó má ń ràn bí ọjọ́. Tẹ́ pé kò sí pé màá ṣe màgòmágó kan fún ẹni tí mo bá jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìdúnàádúrà tí mo máa ń ṣe àti àwọn ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú àwọn tí mo bá jọ ń ṣiṣẹ́. Ọkàn inú tó mọ́ yékéyéké ni mo máa fi ń bá wọn ṣiṣẹ́.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ ni o wà lórisirisi, ṣùgbọ́n máa kan mention, máa kan dáruko awon kéékèèké níbẹ̀. Àwọn ìdojúkọ tí mo wà níbi iṣẹ́ wa ni, ẹ́, ọ̀rọ̀ Íńtánẹ́ẹ̀tì èyí tó à ń lò fi ṣiṣẹ́. Ìdojúkọ tó wà níbẹ̀ ni wípé, ẹ́, data tí à ń lò kò tó wa. Nítorí pé tí a bá ń bẹ̀rẹ̀ síí ṣiṣẹ́ báyìí, ìgbà yẹn ni kọ̀m̀pútà máa ma sọ pé nǹkan kan ní láti update lórí ẹ̀. Ọ́ kí ta máa ṣiṣẹ́ kí nẹ́tíwọ̀ọ̀kì bá sálọ, ta máa ma bẹ̀bẹ̀ pé aà ní nẹ́tíwọ̀ọ̀kì, a de máa ti san owó fún nẹ́tíwọ̀ọ̀kì kan. Ìkejì a máa ma ṣe bákan bákan. A jẹ̀ ti san gbogbo owó tán. Bí ka san bí Náírà ẹgbẹ̀rún ọgbọ̀n lórí ọ̀rọ̀ nẹ́tíwọ̀ọ̀kì kan kí nẹ́tíwọ̀ọ̀kì kan há ma sọ pé òun ń ṣe bákan bákan. Awon wahala, àwọn ìdojúkọ tí a máa ń pàdé ni yen. Ṣùgbọ́n lẹ́yìn yẹn àwọn ìdojúkọ mìíràn tí a máa ń pàdé ni ọ̀rọ̀ pé iná, iná ò kí ń wá déédé. Iná máa ń ṣe bákan bákan ní ibi tí a wà yìí. So ìyẹn dẹ ni a máa ń láti ra jẹnẹrétọ̀ lápá. So ó wà lára nǹkan tí a ń lò.

Gíga mi jẹ́ one point seven three metaali ni mo fi ga. Although, mo máa ń wo pe mítà mi ò ga tó, mi ò ga tó àwọn ọ̀rẹ́ mi láyìíká. Àwọn ọ̀rẹ́ mi máa ń gbá basket ball, wọ́n ga dáadáa. Ìgbà mí wà, àwọn tó sè ga tó, wọ́n lè dúró báyìí kó máa yọ bọ́ọ̀bù lórí iná, lórí òrùlé. Wọ́n lè dúró báyìí kó máa ká èèso lórí igi, íbi tó ga dé. Ṣùgbọ́n èmi ò really ga, mi ò rí pé mo ga dáadáa. Ṣùgbọ́n mo ga ju ìyàwó mi lọ ní wọba ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ ga tó mo ṣe fẹ́.

Iṣẹ́ àkànṣe tí bá fẹ́ ṣètò wọ́n, nnkan tí máa ń kọ́kọ́ ṣe ni pé màá kọ́kọ́ wá ìwé, màá bèrè èèyàn mélòó ló máa wá fún iṣẹ́ yẹn. Kí bá mọ̀ pé ọ̀yàn tó máa wá máa pọ̀, màá kọyeyẹ ọ̀yàn tó máa wá. Tí ó bá ná wọ́n ní ọ̀yàn ọ̀tọ̀, ọ̀yàn ìyàtọ̀ tó fẹ́ wá, màá kọ́lẹ̀. Ìyẹn ni màá kọ́kọ́ ṣe. Màá wá gba, màá wá ṣe farabalẹ̀ jókòó, màá ṣe ìdúnàádúrà pẹ̀lú ẹni tó gbéṣẹ́ fún mi pé àwọn wo ni ó ṣe kókó, àwọn wo ni kò ṣe kókó, ohun oúnjẹ wo ló fẹ́ jẹ, ohun nǹkan wo ló fẹ́ ṣe, báwo ló fẹ́ ṣe arrangement ibi tó fẹ́ ti ṣe nǹkan. Tí ó bá ti ṣe gbogbo ẹ̀yẹn lẹ́tàn, màá wá ko gbogbo ẹ̀ papọ̀, màá pe àwọn tí máa jẹ́ ń bá ṣiṣẹ́, tó jẹ́ àwọn pàdí mi. Màá pe wọ́n papọ̀, a jókòó, a wá ṣe gbogbo ètò yẹn létòlètò. Tí a bá ti ṣe ètò yẹn tán, la máa fi mọ ẹni tó máa wà níbi báyìí, ẹni tó máa wà níbi báyìí, tàṣẹ́ máa ṣe gbogbo ẹ̀ papọ̀. Tí a ṣe máa ń ṣe iṣẹ́ àkànṣe bẹ́ẹ̀ ni.

Opo ayélujára tí mo wà oríṣìríṣì ni mo wà lórí ikan tó n pè ní Facebook. Ibẹ̀ ni mo má ti máa ń wo àwọn aláwàdà oríṣìríṣì táa ma ma rẹ́rìn, táa ma ma, táa ma ma wo gbogbo nǹkan tó n ṣe, tó selù se ń lọ. Mo dẹ̀ tun wà wà ní ayé, ayélujára èkejì tó n pè ní X. Iyẹn ló n pè ní formerly ó n pè ní Twitter. Iyẹn tí n bá ti dórí iyẹn mo máa n wo tí nǹkan ṣe ń lọ. Mo sì máa n wo tí ìjọba Donald Trump ṣe ń sọ̀rọ̀ lórí fóonu àwọn eeyan. Ayélujára méjì yẹn mo má n really lò dáadáa. Mo má a n lò awọ́n méjeji yẹn dáadáa nítorí pé ó ń fún mi ní àkókò àti ìgbà láti má a ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Then ayélujára míi wà tan pè ní TikTok mo wà n bẹyẹn, ṣùgbọ́n mi ò really wa nibẹ́. Emi wà LinkedIn mo wà bẹ́yẹn náà, bọ̀ eleyi ti mo really máa n jókòó ti dáadáa, oyè tí X àti ẹyí tan pè ní Facebook.

Ìgbà tí mo lọ síbi orin kẹ́yìn, ibi orin yẹn ó ti pẹ́ díẹ̀ nítorí pé àsìkò ọdún ta wáyé, àsìkò ìjọba ta wáyé, àsìkò, ẹ́, ìjọba President Ahmed Tinubu ni. So, àsìkò ìjọba yẹn ó nira díẹ̀ fún àwọn ìṣèlú, so a ń tọ́jú owó kí a bá lè rí nǹkan jẹun ni. Ṣùgbọ́n ijọ́ tí mo lọ kẹ́yìn ni ìgbà tí mo lọ sí, ẹ́, concert tí wọ́n ń pè ní, olùkọrin tí wọ́n ń pè ní Davido. Mo lọ sí concert yẹn lÉkòó, mo gbọ́ gbogbo orin tó kọ, tó ṣe ń ju ọwọ́, ajó gbogbo yẹn ni mo ṣe. Mo lọ pẹ̀lú aya mi, nígbà yẹn a gbádùn ara wa. A jọ ṣàlọ́, a jọ jó, a gbọ́ orin yẹn, àwa ń ṣe gbogbo ẹ̀. Ǹgbẹ ẹ́n mo mọ̀ pé mo lọ kẹ́yìn. Ǹgbà yẹ́ ń jẹ́ ní o tó ọdún méjì sígbà ta wáyé ni mo lọ. Bẹ́ẹ̀ ni, ọdún méjì sígbà ta wáyé ni mo lọ.

Mo fẹ́ràn iṣẹ́ òru dáadáa nítorí pé àkoko yẹn, gbogbo ẹbí, gbogbo ẹh, gbogbo nǹkan tí mo máa ń ṣe ó máa ń rọrùn fún mi. Tgen ní òru, everywhere máa ń dákẹ́. Gbogbo ibi tí mo bá wà máa ń dákẹ́. Ìlú máa dákẹ́, àdúgbò máa dákẹ́, gbogbo eeyan tí lọ sùn. So òru yẹn máa ń, ó máa ń dára fún mi dáadáa. Then nítorí pé mii dẹ ni mi fi bẹ́ẹ̀ sùn lọ́pọ̀lọpọ̀ so iṣẹ́ òru ó rùn fún mi. Òru yẹn gbogbo nǹkan máa ń easy fún mi. Nítorí pé everywhere máa clear dáadáa. Mo ń like iṣẹ́ òru dáadáa.

Bẹ́ẹ̀ni, nínú ọkọ̀ tèmi mo máa ń jẹun, but nínú ọkọ̀ tí bá wà nta mi fẹ́ràn kí ma jẹun nitorí pé tí bá jẹun nínú awon ọkọ̀ yẹn wàhálà ni. Torí pé afẹ́fẹ́ àwọn tó wà lẹ́gbẹ̀ mi, oúnjẹ mi máa ta sánsán sí won ní mú, kó máa wa ma di pé wọ́n fojú ẹgbẹ́ kan wò mi. A dẹ, a dẹ, ṣùgbọ́n e mọ̀ pé àwọn tá jọ wà nínú ọkọ̀, a mọ̀ ohun tí ẹbí ń pa àti àwọn tí wọ́n ò fẹ́ràn oúnjẹ tí mò ń jẹ, kó má lọ fa wàhálà alẹ́jì fún wọn. So, mo máa like ki n maa jẹun nínú ọkọ̀ tèmi nìkan. Àwọn mọlẹ́bí mi dẹ máa wà bẹ́ẹ̀, tí n bá ti jẹun nínú ọkọ̀ kò sí wàhálà, ṣùgbọ́n mi ò kí ń jẹun tí bá wà mọ́tò. Máa ń jẹun boya kí ń pákì sẹ́gbẹ̀ẹ́ kan, n wàá jẹun, àbí kí n wà lẹ́gbẹ̀ẹ́ kan kí n jẹun. But ṣùgbọ́n wípé kí n má wà ọkọ̀ kí n má jẹun, èmi ò kí ń ṣe bá un torí pé ó lè dá nnkan mi lẹ. Ko má jẹ pé torí oúnjẹ tí eyan fẹ́ jẹ kó lọ kó sínú ìdàmú or ìdàmú mọ́tò.

Bẹ́ẹ̀ni mo jẹ́ èèyàn tó má ń ṣètò nǹkan dáadáa nítorí pé mo rántí ìgbà tí ìyàwó mi ń loyun, ìgbà yẹn mo wá wò pé à, a mọ̀ ọ́ tó ṣe máa jẹ́ o. So mo wá gbìyànjú láti má a tọ́jú owó. Mo tọ́jú owó sọ́nà bi mẹ́ta pé à, a mọ̀ ǹkan tó lè ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n a tẹ́ẹrẹ dú pé ìyàwó mi máa bí mọ ní ọ̀nà tó yẹ kó jẹ́, bọ̀n ṣùgbọ́n àwọn wàhálà kan ṣẹlẹ̀ tó jẹ́ pé kò le bí mọ bẹ́yẹn. Ọ̀pẹlọpe ètò tí mo ṣe, òun ló ràn án lọ́wọ́ tí ǹkan gbogbo ǹkan ò fi dojúrú fún mi àti fún òun náà. Gbogbo ẹ̀ kàn lọ létólètó ni ìgbà tí ìjọba ní wí pé à, ẹ́ dọ́kítà ta lọ bá sọ pé ka san owó báẹ́ báẹ́ báẹ́ kò ní rà fún mi. So ọgbọ̀n yẹn ni a dá láti fi ṣe gbogbo ẹ̀. So mo máa láì kí má ṣètò nǹkan dáadáa.

Gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀ nǹkan tí mo máa ń gbọ́ ni radio rí. Radio ni mo sábà máa ń gbọ́ àti kí máa play casette cassette tí mo ma play, orin ni mo máa gbọ́. Nǹkan tí mo sábà máa ń gbọ́ nígbà mo wà nínú ọkọ̀ ni. Nítorí pé mò ń mọ̀ pé television wà nínú ọkọ̀, but mi ò kí n fọwọ́ kàn yẹn nítorí pé wàhálà ni kí èyàn máa wo television kó máa wọ ọkọ̀. Kó má di pé èèyàn bọ́ sí ìjàmbá tí é tí ò ní lè kó ẹ̀ jáde nínú ẹ̀. But tí bá ti wà nínú ọkọ̀ kí máa gbọ́ orin. Mo lè connect phone mi sí orí radio yẹn kí ó connect mọ́ Bluetooth kí wọ́n máa gbọ́ orin.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àwọn èèyàn òyìnbo pè ní parfait. Mi ò mọ orúkọ ẹ̀ ní Yorùbá. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé, nítorí alákọ̀kọ́ yogoti lọ fi ṣe. Dẹ̀ ẹ́, tí ẹ bá wo inú rẹ̀, àwọn ǹkan ǹkan oríṣìíríṣìí wà níbẹ̀. So tí ọ̀yán bá jẹ́, kò ń fa wàhálà kò dàbí kí ọ̀n máa jẹ shawarma, àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn mi ò fẹ́ràn àwọn ẹ̀ yẹn, nítorí pé àwọn ẹ̀ yẹn máa ń fa wàhálà sí ara ènìyàn. Ṣùgbọ́n owó àwọn tí mo fẹ́ràn jù ni parfait. Parfait yẹn dà ọ̀pọ̀lọpọ̀. Ohun kan tó kó sórí ẹ̀, ohun kan tó kó sínú rẹ̀, ó da fún ara. Tí ẹ bá, tí ọ̀n, tí ọ̀n bá jẹ́ ara ọ̀n máa ń dáyi sákasáka. Mo fi fẹ́ràn rẹ̀.

Kí máa pàrọ̀, tó olórun ṣe ń bẹ, té niyan se ń bẹ. Mi ò fẹ́ràn kí màá jìyàn, torí pé ẹni tó bá ń jìyàn jù, rí n dọ́ láti má a sọ pé èmi ni mo má a we, èmi ni màá ṣe alákọ̀ọ́kọ́ nínú jìyàn jìyàn yìí. Ó ma ń jẹ́ kí yàn gbà gbà rẹ̀, ó ma ń jẹ́ kí èèyàn gbà gbé iṣẹ́ rẹ̀. So mi ò like kí màá jìyàn. Tí bá ti sọ pé báyìí ni, tó bá ti ní bẹ́ẹ̀ kọ́, tó bá ti ní báyìí ni, tó bá ti ní bẹ́ẹ̀ kọ́, mo máa fi ẹni ní tọ̀ ọ́n lè ni. Mi ò ní wulẹ̀ máa bá ẹni yẹn máa jìyàn. Because jìyàn jìyàn, èèyàn wàhàlá ló ń wá. Tí èèyàn bá jẹ ti ń jìyàn jù, èèyàn ò ní ní ọ̀wọ̀ pẹ̀lú ẹni tí èèyàn bá jìyàn. Tí bá sọ pé báyìí ni, tó bá ní rárá, tó bá wá bá pé bẹ́ẹ̀ ni, kò ní wulẹ̀ padà wá bá mi. Ijọ́ kejì tí bá sọ pé báyìí ni, a gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni. So mi ò kín fẹ́ràn láti máa jìyàn.

Ìmọ̀ tuntun tí èmi fẹ́ kọ́ lọ́wọ́ tí mo ṣe wà yìí ni ìmọ̀ tó ṣe máa ń programming lórí kọ̀mpútà. Àìmọ̀ yẹn ṣe kókó nítorí pé ẹni tó bá mọ̀ kò sí nǹkan tí ò le ṣe lórí kọ̀mpútà. Ó lè máa tẹ kọ̀mpútà kó fi máa build app fún àwọn èèyàn àbí kó máa tẹ kọ̀mpútà kó máa fi ṣí website fún àwọn èèyàn. Nítorí àwọn iṣẹ́ kọ̀mpútà kọ̀mpútà ni iṣẹ́ tó ń ṣe kókó báyìí ní àkókò àkókò tá a wà báyìí. Ẹni tó bá mọ̀ ọ́n nípa isẹ kọ̀mpútà yìí ni kò sí nǹkan tí kò le ṣe. Bẹẹ dẹ ní gbogbo nǹkan tí à ń ṣe nísin yi, àwọn ọwọ tí à ń san ní báǹkì, à ń bẹ́yẹ́n bẹ́yẹ́n orí kọ̀mpútà lọ́ ti ń parí isẹ yẹn. So ìdíye yìí mo fi níyà isẹ́ tí mo fẹ́ kọ́ ni pé kí n kọ́ iṣẹ́ kọ̀mpútà láti máa ṣe programming lórí kọ̀mpútà.

Ìgbà tí ọjà tuntun má ń jáde ó yàtọ̀. Ìgbà mìí wa ọjà tuntun má ń jáde ní oṣù January. Ìgbà mìí wa ọjà tuntun má ń jáde ní àárín ọdún. Ìgbà mii de ni ó má ń jáde ní ìgbẹ̀yìn ọdún. So ó ní tó ṣe ó ní tọ́jà yii bá ṣe jẹ́ ló má sọ tí àsìkò tí ọjà tuntun má ń jáde. Bẹ́ẹ̀dẹ́ ni ó tún ní tí ẹro bá ṣe bo ọjà ló máa sọ àsìkò tí ọjà tuntun má ń jáde. Ọjà tuntun kokan ṣe déédéé jáde bẹ́ẹ̀yẹn, ó ní àsìkò tí wọ́n ti fi sílẹ̀, tó ti kọ sílẹ̀, tó ti wà nínú àdéhùn tí ọjà tuntun má ń jáde. So bẹ́ẹ̀ lọ ṣe má ń ṣe.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata nítorí pé oúnjẹ tó ní ata púpọ̀ díẹ̀, ìse tó ná ata púpọ̀ gan, nítorí pé tí mo bá jẹ oúnjẹ tó ni ata ọkàn máa máa rìn mí. Tí ọkàn bá jẹ́ rìn mí, eebi a máa gbé mi. Ọjọ́ kan wà tí mo jẹ oúnjẹ tó fi bẹ́ẹ̀ ni ata, díẹ̀ lóku mi bá ti bi gbogbo ounje yẹn dà mu mo kọ̀ sáre lo wá mineral tí mo máa ń mu, tí ó ma jẹ́ kí oorun yẹn kò ní ọkàn aya mi. So nítorí ìdí èyí mi ò lè máa mú mineral ni gbogbo ìgbà torí pé mi ò fẹ́ máa bi tabi pe ayà rìn mí, so, mo máa ń fi jẹ oúnjẹ tó ná ata dáadáa so tí bá ti jẹ oúnjẹ yẹn máa lọlẹ̀. Kò ní sí pé ebi a máa gbé mi lẹ́yìn ìgbà tí ó bá jẹun tán.

Mo máa ń rí pé ọjà mi dára torí pé máa ń farabalẹ̀, ìyẹn ló ṣe kókó torí pé ẹni tí ò bá farabalẹ̀, a fi ìdí balẹ̀ ni. Bẹ́ẹ̀ lọ ni Yorùbá ṣe ń wí "Ẹni tí ò bá farabalẹ̀ a fi ìdí balẹ̀", só ma ni, máa ní sùúrù pé ọjà mi ó dára. Tí bá lọ sọ́jà lọ rà lọ́dọ̀ oníbàárà, màá farabalẹ̀ wo gbogbo ǹkan tí ọjà yẹn ní pé ya original ni àbí fake, màá wò ó pé a ṣé kókó ni àbí kì í ṣe kókó. Tí bá ti wà wò dáadáa, kí n tó bẹ́ẹ̀ lọ tí bá ti wà wò dáadáa lẹ́yìn ìgbà yẹn mo tó máa san owó torí pé mi ò kan dédé san owó fọ́jà àbí kí máa gba oníbàárà mi gbọ́ pé báì báì ni. Bí mo ti bá gba òun gbọ́, mo sì máa mu dé lè máa tútù wò ó. Tí ò bá dára màá pe oníbàárà mi padà pé ọjà tó fún mi yóò dà ó, mo máa padà wá ní ọjọ́ kejì o àbí lọ́sẹ̀ kejì o kí ó wá dàá padà. Bí mo ṣe máa ń ṣe ni yen.

Tí bá fẹ́ fọ ọkọ̀ mi, owọ àárọ̀ ni màá n fọ ọkọ̀ mi. Tí bá fẹ́ jáde, ki má parọ́, mi ò like kí má fọ ọkọ̀ mi tí un bá jáde. Enu tí n bá fọ́, erúkú máa kú sí. So terúku bá tún kù sí, kí wá ni kókó pé mo fọ̀. Ṣùgbọ́n tí bá fẹ́ fọ̀, màá fọ̀ lọ́wọ́ àárọ̀. Lowọ́ àárọ̀ tí bá ti fọ̀ tán, mo máa jáde. Ọ tí bá fẹ́ jáde ní àkókò ìṣẹ́jú méjì, ìṣẹ́jú márùn ún, màá lọ fọ ọkọ̀ mi, bọ̀ mí ò ní wọṣọ. So, n bá ti wá fọ̀, màá lọ wẹ̀, màá wọṣọ, màá wá jáde. So bẹ́ẹ̀ ni mo se máa ń ṣe.

Ìsinmi ọdọọdún mi, ọjọ́ tán máa ń fún mi ni, ni ọjọ́ mẹ́wàá. Ọjọ́ mẹ́wàá gangan lọ́jọ́, ọjọ́ ìsinmi mi fún ọdún tó jẹ́ pé ìyen wà ní àkọ́lé níbi iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá sí ṣẹ́ ń lẹ̀, ẹ mọ pé èèyàn á fi ìyẹn náà sì mi. Mọ ọjọ́ ìsinmi mi gangan gan gan òun-un ni ọjọ́ mẹ́wàá. Ọjọ́ mẹ́wàá yẹn dàbí pé ọjọ́, ọjọ́ márùn ún sí ìparí ọdún àti ọjọ́ márùn ún lẹ́yìn pẹ̀lú ìbẹ̀rẹ̀ ọdún. So tí ọjọ́ yẹn ṣe rí ni yẹn, ó jẹ́, ó jẹ́ ọjọ́ mẹ́wàá. So ọjọ́ mẹ́wàá náà máa ń fún mi fún ìsinmi ọdọọdún. Bọ̀ ìgbà mí wà tí public holiday bá wà o, ẹhẹ́n àìì ìsinmi máa ń wà fún ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Bọ̀ fún ọdọọdún ìyẹn gangan ni, ọjọ́ mẹ́wàá náà máa ń fún mi.

Ìgbà tí mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ ni àkókò ọjọ́, oṣù mẹ́ta sẹ́yìn. Kọ́ ìgbékalẹ̀ iṣẹ́, ìgbà yẹn mo ní iṣẹ́ kan láti ṣe tó ní kí n kọ ìgbékalẹ̀ rẹ̀ kí a fẹ́ sọ, sọ fún oníbàárà. So ani láti wá ṣe ìgbékalẹ̀ iṣẹ́ yẹn dáadáa. A wá wo a ṣe gbogbo nǹkan tó òyìnbó máa n pè ní analysis. A ṣe ìdúnàádúrà gbogbo rẹ̀. A wá kọ̀lẹ̀, ìgbà yẹn oṣù mẹ́ta kẹ́yìn mo sì gbẹyin.

Igbádùn mi ò pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan tí mo gbádùn lálá kọ́kọ́, mo gbádùn kí ma jẹ súyà. Tii bá jẹ súyà, or mọ lè fi súyà mu gààrí kí n wá fi mílìkì síi, kí n wá fi ṣúgà díẹ̀ síi, ó ma dàbí ọ̀hun ni, ó dùn lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan ti mo de tun gbádùn ni pé kí n máa jẹ sàlád. Kò sí oúnjẹ tó bá fún mi tó bá ṣe lè pọ̀ tó, tó bá ti lè fi sàlád síi, ó máa kó tí ẹ lè yọ mi ni. Mo lè jẹ oúnjẹ tó kún kùla márùn ún tí sàládì bá ti wà bẹ́ẹ̀, ọ́ ń lọ ni. Elẹ́ kẹta, òhun ni kí n máa jẹ ẹran, ẹran chicken àbí turkey. To bá ṣe o to ṣé máa ń ṣe, to bá ti fàlà síi lára, to bá wá bọ̀, wọ́n máa wá dín, wọ́n máa yi màta pẹ̀lú pọ̀nmọ́, ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ lẹ́nu.

Tí wọ́n bá n sọ̀rọ̀ ọ̀unjẹ tó kún, ó ní tó ṣe jẹ́ tóunjẹ yẹ́n ṣe jẹ́. Òunjẹ tó bá kún tó ẹ̀ pé èmi ni mo jẹ kún tó wà wà nù pọ́ọ́tì, ọ̀unjẹ bẹ́yẹn mo lè wọ̀mú e ijọ́ kejì kí n jẹ. Ṣùgbọ́n ọ̀unjẹ patí tó jẹ́ kún mi ò kí n jẹ́. Òunjẹ tí n ba mọ ẹni tó jẹ́ kún mi ò kí n jẹ́. Òunjẹ bẹ́yẹn mo má n kó papọ̀ ni, a má n dà fàjá wa jẹ ni, àbí ká dà fẹ́ràn wa jẹ́. Ṣùgbọ́n kí n wá jókòó kí ní pé mo fe máa jẹ ọ̀unjẹ tawọ̀n eeyan jẹ́ kù, rárá o, èmi ò kí n jẹ́. Ní ilé wa gan kò sí ẹni tó n jẹ, torí pé oúnjẹ ajẹ́kù a mọ̀ bí wọn ti fi poison síi síi, àbí wọn ti fi síí. Keeyan má lọ kóba rẹ̀, so a n jẹ oúnjẹ ajẹ́ kún.

Ní àárọ̀ pẹpẹ èmi ò fi bẹ́ẹ̀ jẹ ǹkan kan torípẹ́ gbogbo ìgbà lọ́wọ́ àárọ̀ èmi máa ń gba awẹ ó di aago mẹ́fà ní ìrọ̀lẹ́ kí n tó jẹun ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan tí bàá ma jẹun láàárọ̀ mo lè jẹ ìrẹsì, mo lè jẹ búrẹ́dì àti mayonnaise kí n fi pọ tií sì kí n jẹ láàárọ̀. Oúnjẹ tí màá ma jẹ láàárọ̀ ó máa ń fẹ́lẹ́. Oúnjẹ tí mo máa lè jẹ oúnjẹ tó wúwo jù ni wúwo ni àsìkò tí màá ń jẹ oúnjẹ alẹ́. But oúnjẹ àárọ̀ mi máa ń fẹ́lẹ́ torípẹ́ mo máa ń jáde màá lè fúyẹ lẹ́ but oúnjẹ alẹ́ mi o máa ń wúwo, but mi ò n tètè sùn kó má ba à fún mi ní da inú mi láàmú.

Mo ma n ṣe àyẹ̀wò méèlì mi lójoojúmọ́ nítorí pé mo ti fi sórí fóònù mi pé tí message bá ti wọ léri fóònù mi, ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa wọ orí fóònù mi. Kì í ṣe pé mo ṣẹ̀ máa lọ tẹ fóònù àbí mo lọ sí kàféè lọ máa orí kọ̀mpútà láti máa wò. Ó ma wọlé bí SMS ni lórí fóònù tèmi. So ojoojúmọ́ mo ma n wo méèlì mi. Tí méèlì bá ti bá wó wo méèlì mi, nǹkan tó bá ṣẹlẹ̀ nípa tó gbogbo ẹ̀ pátápátá ó wà lórí fóònù mi. Gbogbo ẹ̀ mo ma n wo dáadáa torí pé méèlì náà ni mo fi n bá àwọn oníbàárà mi ṣé pàpọ̀ bẹ́ẹ̀ni.

Níbi iṣẹ́ wa, a ò ń wọ irú aṣọ bẹ́yẹn. Aṣọ tí ó bá wọ̀ wá náà ló máa wọ̀ lọ́, ó jẹ máa wọ̀ ṣiṣẹ́. Kò ṣe pé a ń ṣiṣẹ́ nínú fátìrì tó jẹ́ pé a ní aṣọ ta máa wọ̀ lórí aṣọ wa bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn, a ò niru aṣọ bẹ́ẹ̀yẹn níbi iṣẹ́. Ìgbà mí jẹ wà, olùkaluku a wọ aṣọ tó jẹ́ pé a dàbí ẹ pé yàn wọ aṣọ bí i to n lọ bí sùùtù, a máa wọ̀ irú e lẹ́ẹ̀kọ̀kan. But pé ká wọ aṣọ no rárá, a kì n wọ̀ irú e. Irú àwọn aṣọ ta máa n wọ̀, a lè wọ native, a lè wọ ankara, a lè wọ jeans, kò sí ǹkan bẹ́ẹ̀ ti a lè wọ̀ tí a ṣe máa n wọ̀ niyẹn.

Wifii mi ó yára dáadáa, ó, ó, ó, ó yára bí àṣà ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan bó ti è tí wá ṣe àpè, à, àìpàtó ẹ̀ lẹ́ẹ̀kọ̀kan pé tó bá di ẹ̀ekookan bí i ọjọ́ mẹ́ta àbí ọjọ́ méjì nínú oṣù kan wifii mi ò lè ṣiṣẹ́ dáadáa. A máa ṣe bákan bákan, or kó máa slow tó jẹ́ pé a wáá máa rìn bí ìgbín, tó jẹ́ pé a ní rí kankan ṣe. Ó lè ṣẹlẹ̀ beyen fún ọjọ́ kan or fún ọjọ́ méjì or eléyìí tí mo ti rí tó gùn jù ọ fún wọ̀, eléyìí tí mo ti rí tó gùn jù ni eléyìí tó ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́rin. But lẹ́yìn ìgbà yẹn à wifii mi máa ń ṣiṣẹ́ dáadáa. Ehn network tí mò ń lò ni Airtel ó wàpà díẹ̀ níbi t'àwà yìí.

Bẹ́ẹ̀ni mo máa ń rántí àwọn aláàrẹ́ oṣe kọ́kọ́ nítorí pé n ò lè máa gbé gba iye kóròbò pé wọn ò ní wàhálà. Ẹ̀kọ́kan ma n rantún àwọn aláàrẹ́, mo ma ń gba àdúrà fún wọn àti tí ó bá ráyè láti fún wọn ní owó, mo máa fún wọn lówó ṣùgbọ́n àwọn aláàrẹ́ kan wà nílẹ̀ ìtàwà yìí, iro ló ma ń pa iná wọn, ara n río awon àbẹ́se dùn àwọn iro ni wọ́n kò fẹ́ gbowó ni wọ́n fẹ́ ṣiṣẹ́. So irú wọn yẹn náà jẹ́ irú wọn èèyàn bẹ́ẹ̀ náà wà ó dẹ̀ pọ̀ dáadáa ní ibi ìtàwà. So à ti ranti àwọn aláàrẹ́ èèyàn gbọdọ̀ máa fi iṣẹ́ ọpọlọ ṣe ni. Bí tó bá ṣe bẹ́ẹ̀, àwọn owó tó máa ná kò ní yọjú sí rere. A kò mọ dàgbà pé èèyàn ń dowó sínú àpẹ̀rẹ̀ ni àbí ń d'omi sínú àpẹ̀rẹ̀ ni.

Bẹ́ẹ̀ni mo ti bèèrè ee ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn rí, àwọn ni olúsèt olùsètò ọ̀rọ̀. Ọjọ́ tí mo bèèrè, àwọn ọjọ́ yẹn tí mo bèèrè ni àwọn ọjọ́ yẹn tí mo fẹ́ lọ sí ìlú èbó nígbà kan, tí mo fẹ́ lọ sí ìlú Canada láti lọ kàwé, so mo lọ bá wọn. So ìgbà tí mo lọ bá wọn, wọ́n sọ pé à báyi báyi ni o pé a mo gbọdọ̀, ehn, fọwọ́ sílẹ̀ ta n máa fi bá mi ṣe ọ̀nà yẹn dáadáa, àwọn bẹ́yen bẹ́yen. So mo bèèrè, wọ́n dẹ́ ní awọn máa bá mi wá school, sugbon. Ṣùgbọ́n láti gbogbo pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n náà wọn ṣe, wọ́n o really se nkankan. Wọ́n kọ̀ gbowó mi ni wọ́n san jẹ, wọ́n san sókè ni. Èmi ni mo padà lọ máa ṣiṣẹ́ mi fúnra mi. So mo ṣe rí niyen, so kí máa lo wọ́n, mi ò really fẹ́ lo wọ́n torí pé àwọn tó really ṣẹ́se yẹn dáadáa wọ́n kéré. Àwọn tó pọ́ ń ta, mm, eh, infact, majority wọ́n fake ni wọ́n ṣe. Bi konko san yẹn owó yàn sókè ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo awon ìràwọ̀. Ní gbogbo ní alalẹ́, alalẹ́ yẹn ni ènìyàn má lè rí ìràwọ̀ yẹn dáadáa. Ìràwọ̀ òwúrọ̀ òun ni òorun, ẹ̀eyan lè rí yẹ̀n lójúmọ́mo but tó bá ti n di dọ́wọ́ ọwọ́ ọ̀sán, ọwọ́ ìrọ̀lẹ́ máa alẹ́ tí ẹ̀eyan bá gbójú sókè eeyan a rí ràwọ̀. Ṣùgbọ́n ni gbà mí wá a, ọ̀run afẹ́fẹ́ òfurufú lè bòo mọ́lẹ̀. But tó bá ti kákò eeyan máa rí ìràwọ̀, ẹ máa rí ìràwọ̀ o ṣeéṣe. Ní igbà mí wá tí ẹyan bá n wo ìràwọ̀ dáadáa, ẹ máa rí pé ó máa ya nǹkan bí i pé ìràwó yẹn ń kọn ara wọn, wọ́n máa ya nǹkan bẹ́ẹ̀ lo ṣe máa n rí.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju ni ẹ̀fọ́ ewúro. Ewúro ni mo fẹ́ràn láti máa jẹ ju nítorí pé tí nbá jẹ ẹ̀fọ́ ewúro ó dá fún mi ẹ̀mí tí ǹkan kan tí jedi jedi ji bá fẹ́ mu, bí mo bá ti jẹ ẹ̀fọ́ ewúro ó máa ń fọnù mí dáadáa. Ẹ̀fọ́ ewúro, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ yòókù ò dá gbé ẹ̀fọ́ ewúro lọ́dọ̀ tèmi. Kíkòro yẹn ẹgọ́ máa ń jẹ́ ká ra mí kó kó ba lẹ̀, mo máa ń fẹ́ràne gan lọ́pọ̀lọpọ̀. Ẹ̀fọ́ ewúro, bí Yorùbá lọ́tọ́bọ́tọ́ ní adùn ló gbẹ̀yìn ewúro bẹ́ẹ̀ lọ ro ẹ̀fọ́ yẹn ṣe rí. Iwe tí ẹ bá ti ń jẹ báyìí eeyan máa máa gbádùn ẹ́ ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ síbẹ̀ torí pé ijọ́ tí mo lọ síbẹ̀ gbẹ̀yìn ta bọ́ setí odò yẹn, ẹ́ omi yẹn fẹ́ wa, ó fẹ́ wa to jẹ́ pe ó bu ẹsẹ̀ wa o wá ń bu iyẹpẹ lábẹ́ ẹsẹ̀ wa. A wáa ń bẹ̀rù pé, se sepe ómi fẹ́ gbé wa lọ torí pé láti ilẹ̀ wọ́n máa ń sọ àló fún wa pé omi gbe awon kan lọ nídi odò, nídi etí awon nkań bẹ́ yen bẹ́ yẹn. So ọ̀rọ̀ yẹn ó ní tó ṣe ní lára wa to jẹ́ pe o je kí a máa bẹ̀rù láídí létí odò so láti ìgbà yẹn. Nísinyìí mo fẹ́ràn láti máa lọ síbẹ̀ lẹ́ẹ̀kọ̀kan kí se pe mo fẹ́ràn e lọ bẹ́yẹ̀n bẹ́yẹ̀n Máa wo ita, máa wo tómi ṣe rí, màá ni háà Ọlọ́run lágbára tó mi ṣe ń lọ tó ń bọ̀. Ogo ni fún Ọlọ́run.

Mi máa ń sùn lọ́sàn bo iyen ko ki'ṣẹ́ gbogbo gbà o. Ẹ̀kọ́ kan, máa ń sùn lọ́sàn, torí pé iṣẹ́ mi gan an ó gbé láti fọ̀ ní ọ̀sán. So mi máa ń sùn lọ́sàn, bí i around aago méjì n gbá mi mo lè bọ́ sọ̀ri bẹ́ẹ̀dì kí n sùn, mo máa ń jẹ́ k'órun mú mi, òrun ń kùn mí dáadáa koto dí pé mo sùn. Ki sé pé màá ní mo kọ fẹ́ lọ sùn lọ́sàn, mi ò fẹ́ràn láti máa sùn lọ́sàn. In fact mi ò fẹ́ràn láti máa sùn gan an. Tó bá ṣese kí èèyàn má máa sùn, mà á wà lára àwọn tó máa máa ṣe, torí pé nígbà mi ó dárí ẹ pé èèyàn ń waste time àra e nidí e ni. So mi ò, mi ò fẹ́ràn láti máa sùn lọ́sàn, kára o, mi ò fẹ́ rẹ̀.

Rárá, mi ò ní glass òrun o, torí pé bí mo bá fẹ́ sùn, mi ò tí e wọ glasses. Mi dẹ ẹ fi ń kan sójú tí mo fín sùn. Mo ma ń sùn naturally ni. Ǹjẹ́ irun mi ò nílò nǹkan kan tí ma fi ṣójú láti fi sùn, torí pé òrun ó wọ́n lójú mi bẹ́ẹ̀ dẹ ni òrun ò dà lójú mi. Mo wà láàrin agbẹ́deméjì yẹn. Òrun ròrun fún mi láti wá, bẹ́ẹ̀ dẹ ni ó tún lè díẹ̀ ẹ́ fún mi láti wá. Tí bá yá ti gbé fóònù mi sílẹ̀, òrun lè wà tí jẹ pé màá má sùn, but kò ṣe pé màá má sùn, tí pé màá gbágbe ara mi àbí kí n má jarun pa o rárá o. But mi ò ní glasses olòrun.